Rárá o, n kò fi, n kò kí n fi tùràrí, nítorí pé tùràrí ó jẹ́ ohun tí, eh, àwọn èèyàn kan máa ń lò, ní paapa jùlọ ní, eh, àwọn church, tí a mọ̀ sí Celestial Church of Christ. Àwọn yẹn ló máa ń sábà ń fi tùràrí láti, eh, mú kí àyíká wọ́n kí ó le máa rùn ní dáadáa. Wọ́n dẹ̀ fi máa ń ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí a, a máa fi ń lé àwọn, eh, ẹ̀mí tí ò da. Ó jẹ́ ǹkan to n máa ń lò dáadáa ní àwọn, eh, ilé ìjọsìn tí mo sọ wọ̀nyí tó ń pè ní CCC, eh, Celestial Church of Christ. Wọ́n máa ń ṣe dáadáa láti lé àwọn ẹ̀mí kẹ́mí tí ò da ní àyíká. Àwọn kan dẹ̀ sì tún wà to je pé wọ́n máa ń lò láti fi mú inú ilé wọ́n máa rùn dáadáa. Kí inú ilé wọn yẹn kí ó le ní scent tí à ń pè ní lédè òyìnbó tí à ń pè ní perfume. Ǹkan tí ó le jẹ́ kí, eh, inú èèyàn dùn tí èèyàn bá ti rí àwọn scent bẹ́yẹn nínú ilé. Eh, ó jẹ́ ǹkan pàtàkì kan tí àwọn èèyàn kan máa ń sábà ń lò. Ṣùgbọ́n fún èmi, n kò kí ń fi tùràrí rárá, nítorí pé n ò fẹ́ràn láti máa fi tùràrí. Eh, ó jẹ́ ǹkan tí mi ò lérò wípé, ah, ìgbà kígba lè dé tí mo máa fi tùràrí sí inú ilé tàbí sí ara mi. Eh, mo fẹ́ràn láti máa lo títi, àwọn tí gẹ̀ẹ́sì tí ó ń jẹ́ ti, eh, tó ń jẹ́ perfume. Àwọn yẹn nìkan ni mo máa ń lò. Ṣùgbọ́n mo ní àwọn èèyàn tó pọ̀ tí wọ́n máa ń lo tùràrí dáadáa, tí wọ́n máa ń fi ṣe inú ilé tàbí tí wọ́n bá fẹ́ ṣe, tí wọ́n bá fẹ́ jọ́sìn sí Ọlọ́run wọn, wọ́n máa ń fi tùràrí yẹn kí ó lè ran wọ́n lọ́wọ́ láti, eh, connect pẹ̀lú, eh, Ọlọ́run wọn. Mo fẹ́ràn láti máa lo perf ní títe mi, nítorí pé ó jẹ́ ohun pàtàkì kan tí, eh, mo máa ń lò tí ó máa ń fún mi ní, eh, agbára láti máa rìn káàkakiri ní bí ó ṣe wù mí. Nítorí pé tí ọmọkùnrin bá fi scent tó dáa sára, ó máa ń ní ìgbàgbọ́ nínú ara ẹ̀. Eh, ṣùgbọ́n tó bá ń sọ̀rọ̀ ń pa tí tùràrí yìí, eh, ó lóju awon tí wọ́n máa ń sáabà ń fi, tí wọ́n máa ń fi káàkiri. Eh, ṣùgbọ́n un ò jẹ́, mi ò jẹ́ ọ̀kan nínú àwọn tí wọ́n máa ń fi tùràrí rárá. Eh, mo ní àwọn ọ̀rẹ́, ọ̀rẹ́ tí wọ́n lo tùràrí náà. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọ́n jẹ́ àwọn tí wọ́n lọ sí church tí mo, ti mo dárúkọ ṣáájú tí ó ń jẹ́ Celestial Church of Christ. Wọ́n máa ń lò ó nígbà dé ìgbà tí wọ́n bá fẹ́ ṣe ìjọsìn, tí wọ́n bá fẹ́, tí wọ́n bá fẹ́ ṣe ìjọsìn sí Ọlọ́run wọn. Eh, fún èmi o, n ò fẹ́ràn láti máa lo tùràrí rárá.

Mo jẹ́ èèyàn tí mo fẹ́ràn láti máa jẹ ẹran dáadáa. Tó bá jẹ́ nípa tít'eran ni, mo máa ń jẹ ẹran. Ẹran jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì ní tí ó ṣe pàtàkì ní inú oúnjẹ. Ó jẹ́ nǹkan tí a máa ń fi sí orí oúnjẹ wa bí i tí ìrẹsì tàbí tí a bá fẹ́ jẹ oúnjẹ òmíràn. Bó jẹ́ oúnjẹ òkèlè ni bíi ẹ̀bà tàbí oúnjẹ bíi fùfú, ìgbàkígbà ti a bá ti ń jẹ àwọn oúnjẹ wọ̀nyí, a máa ń fẹ́ràn láti láti fi ẹran sí orí rẹ̀. Ẹran bí ẹran adìẹ, ẹran bí ẹran ewúrẹ́ tàbí ẹran màlúù tàbí ẹja pàápàá. Ẹran bí àwọn ẹran igbó tí à ń pè ní bí i tí ọ̀yà. Àwọn ẹran bí ọ̀ọ̀yà, àwọn ẹran bí ẹlẹ́dẹ̀ igbó, àwọn oríṣiríṣi ẹran ni a máa ń pa tí a máa ń jẹ, tí a dè máa ń fi sí orí oúnjẹ tí a bá ti ń jẹ. Ó jẹ́ ohun pàtàkì tí a máa ń fẹ́ràn láti máa jẹ ní paapà jùlọ tí a bá ti ń jẹ oríṣiríṣi oúnjẹ. Ó ní àwọn oríṣiríṣi ẹran tí ó dẹ̀ wà tí a máa ń jẹ. Fún àpẹẹrẹ bí, fún títè mi, mo fẹ́ràn láti máa jẹ ẹran adìẹ. Ẹran adìẹ jẹ́ ẹran tí ó máa ń ní ọ̀rá lára. Ó dẹ̀ ti, ó dẹ̀, ó dẹ̀ dára púpọ̀ fún èèyàn tí ó bá fẹ́ sanra. Nítorí pé kí ni ẹran adìẹ fún ara rẹ̀? Ó jẹ́ ẹran tí ó máa ń fún èèyàn ní fáàtì. Tí èèyàn bá bẹ̀rẹ̀ sí ní jẹ ẹran adìẹ tí ó sì ń jẹ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ó jẹ́ nǹkan tí kìi pẹ́ tí onítohun á ti bẹ̀rẹ̀ sí ní ẹran lára. A bẹ̀rẹ̀ sí ń sanra. A bẹ̀rẹ̀ sí ń ní gbogbo, gbogbo nǹkan tí ó rọ̀mọ́ wípé kí èèyàn bẹ̀rẹ̀ sí ń ní skin tó, tó fine, tí ó lẹ́wà, ó rọ̀mọ́ irú ẹran báyìí. Tí èèyàn bá ti ń jẹ ẹran adìẹ ní ìgbàkígbà tí èèyàn bá fẹ́ jẹun, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni tí irú nǹkan báyìí bá ń ṣẹlẹ̀ ni ara èèyàn máa ń dán. Ojú èèyàn máa ń dán. Mo fẹ́ràn láti máa jẹ ẹran. Mo dẹ̀ fẹ́ràn láti máa jẹ ẹran tí ó, tí ó ní ọ̀rá ní ara pàápàá jù lọ ẹran adìẹ. Mo sì fẹ́ran ẹran ògúfe tí ó jẹ́ ẹran ewúrẹ́. Ẹran wọ̀nyí ó máa ń ní ó máa ń ní scent tí ó máa ń fún mi ní, tó máa ń wù mí lórí dáadáa, tí inú mi máa ń dùn sí ní gbogbo ìgbà tí n ba ti ń jẹ ẹran náà. Ẹran adìẹ, ẹran ewúrẹ́, ìyẹn tí à ń pè ní ẹran ògúfe tàbí ẹran màlúù nígbà mìíràn, mo máa ń fẹ́ràn láti máa jẹ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ìgbà mìíràn dẹ̀ tún wà tí mo máa ń lọ ìta lọ jẹ oúnjẹ ní ìta tí mo sì máa ń bèèrè wípé ẹran bí àwọn ẹran ọ̀yà, àwọn ẹran igbó, mo máa ń fẹ́ràn láti máa jẹ àwọn ẹran náà nítorí pé wọ́n jẹ́ ẹran tí wọ́n máa ń ṣe wọ́n máa ń ṣe ara ní àǹfààní púpọ̀. Nítèmi o, mo fẹ́ràn láti máa jẹ ẹran.